Ah, tùràrí, tùràrí jẹ́ ǹkan tó dàa to dára gan, ko kì n jẹ́ kí ara kó rùn, pàápàá jù lo ẹ́ni tó bá ní òórùn ara. Èmi nífẹ̀ẹ́ tùràrí gan, ṣùgbọ́n mi ò ní òórùn ara dó, but mo jẹ́ enikan tó nífẹ̀ẹ́ tùràrí, mo sì máa fín tùràrí dáadáa, mo sì máa fín dáadáa nínú yàrá gan, ní ara gan. Ó jẹ́ ǹkan tí mo máa ń fín. Ah, tùràrí si tun jẹ́ ǹkan tó máa ń lẹ̀ emí okunkun jìnà síyàn. So, ìyẹn ti mo fi máa ń gbàdúrà àti bu ṣẹ́rẹ́ gbà àjàò, ó jẹ́ ǹkan tó dára gan, tùràrí dáadáa.

Ah, ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ní ìgbà tí mo ti a lọ sóde mi àtàwọn ọ̀rẹ́ mi. A lọ sí odò, a lọ wẹ̀, èmi àtàwọn ọ̀rẹ́ mi nínú ọjọ́ kẹ́rin àná. Igba ti a jo lo si odo nígbà yẹn ta máa ń wọ ọkọ̀ bàtà lásán káàkiri. Táì kí ń kórìíra ara wa, gbogbo wọn sì wọ́n ti di ọkọ ìyàwó, wọ́n ti ní ìyàwó, wọ́n ti bímọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan tí lọ sí ìlú ọba tí wọ́n sì ti ṣe ohun kan rere ṣe. Ah, nǹkan tí mi ò lè gbàgbé jùlọ nìyẹn, mo rántí ìgbà mi bá ṣe máa ń ṣe lórí odò, tí a bá ń lọ, a máa mú ah, ìsebẹ̀ lọ́wọ́ àti oúnjẹ tí a máa jẹ a si máa dáná níbe ti a bá ti wẹ òdo fún bí i wákàtí mélòó kan a máa lọ dáná. Ǹkan, olùkọ́ máa sọ gbogbo ìtàn àti gbogbo ìrírí àti gbogbo ǹkan oríṣiríṣi ǹkan a si maa máa rẹ́rìn-ín. Ó jẹ́ ǹkan tó máa ń dùn gan, ó sì jẹ́ ǹkan tí mo máa ń rántí ní gbogbo ìgbà tí, tí màá ṣe rántí inú mi sì máa ń dùn pé, ah, ogun ọmọdé ò lè ṣeré fún ogun ọ̀dún. Àwọn tí a jọ ṣí kékeré nígbà yẹn tá a jọ máa ń lọ sí odò lọ wẹ̀, àti lọ gbádùn ara wa nígbà yẹn, wọ́n ti di ọkọ ìyàwó, àtàwọn obìnrin náà ti di ìyálé, ìyálélé, wọ́n ti bímọ, ẹlòmíràn ti bímọ mẹ́rin. Ah, ó jẹ́ ǹkan tí mi ò lè gbàgbé tí mo sì máa ń rántí ní gbogbo ìgbà tí màá ṣe sọ fún ọmọ mi.

Ìpolówó jẹ́ àgúnmu ọjà, ìpolówó jẹ́ àgúnmu ọjà. Ìlànà ìpolówó mi ó dá lé lórí pé mo máa ń ṣe ìpolówó lórí ẹ̀rọ ayélujára, mo sì máa ń sọ fún àwọn ènìyàn tó tì mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì mọ̀ pé ọmọlúwàbí ni mí, mi ò sì ní ba èyìn wọn jẹ́, mi ò sì ní borúkọ mi jẹ́ pẹ̀lú. Mo máa ń ṣe ìpolówó àti ẹnu, mo sì máa ń ṣe fídíò láti fi àwọn nǹkan tí mò ń ṣe hàn kí wọ́n lè bá gbà mí gbọ́ láti lè fọkàn tán ìpolówo-- nǹkan tí mo bá wà sọ́dọ̀ wọn. Ìpolówó jẹ́ àgúnmu ọjà. Ọjà tí ò bá sí ìpolówó kò lè lọ síwájú torí ẹni a fi ń gba ìpolówó ọjà wa ní gbogbo ìgbà láti jẹ́ kí àwọn tí wọn ò mọ̀ kan mọ̀ pa rẹ̀ kan sì jẹ́ ànfàní nípa ǹkan tí a gbé wá. Ìpolówó jẹ́ ǹkan tí nǹkan bàbára tí a o gbọdọ̀ mú-- f'ọwo yẹpẹ̀re mú nínú ìlọsíwájú àti ìtẹ̀síwájú ọjà. Àwọn ìyálọ́jà àti bàbá lọ́jà wọ́n mọ̀ itúmọ̀ ǹkan tí mò ń sọ pé ìpolówó jẹ́ àgúnmu ọjà. A lè ṣe ìpolówó pẹ̀lú ẹnu, pẹ̀lú òun, pẹ̀lú fèrèsé-- pẹ̀lú fídíò àgbéléwò tàbí orí ẹ̀rọ ayélujára níìsín. Ìpolówó ti rọrùn gan-an ó sì jẹ́ ǹkan pàtàkì tí a fi ń ta ọjà tàbí ṣe àwárí àwọn ọjà lọ́pọ̀lọpọ̀ ọjọ́ kan.

A nígbà tí iṣẹ́ bá pọ̀, iṣẹ́ tó bá pọ̀ ń gbà mí, ó lè jẹ́ kí èèyàn a kò àárẹ̀ ọkàn. Torí tí iṣẹ́ bá pọ̀ fún èèyàn láti ṣe, èèyàn kàn lè lọ sùn tàbí kí èèyàn sọ pé èèyàn máa ṣe é fún ìgbà díẹ̀. A onà tí mo máa ń gbà ni i pé tí mo bá ti ṣiṣẹ́ dé àárín kan tí mo ti rí pé iṣẹ́ yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀, mi ò ní lè ṣe tán ó ti ka mi láyà, mo máa lọ sùn díẹ̀ tàbí kí n ṣeré lọ. Tí n bá ṣeré lọ tí mo gba fẹ́ lọ dé, màá tún bẹ̀rẹ̀ sí ní ṣe. Ṣùgbọ́n iṣẹ́ jẹ́ nǹkan pàtàkì tí èèyàn o gbọ́dọ̀ mú fọwọ́ yẹpẹrẹ mú, torí ẹni tí ó bá ṣiṣẹ́ déédéé ni ó ní àṣìko ìgbádùn. Torí iṣẹ́ jẹ́ nǹkan tí mi ki n fọwọ́ yẹpẹrẹ mú, ṣùgbọ́n tí ó bá pọ̀ jùlọ, mo máa ń fi ààyè sílẹ̀ láti lọ sinmi. Tí n bá ti sinmi tó sì tẹ́mi lọ́rùn dé ibi tí, a, kò ní pé sí ìbẹ̀rù mo pé iṣẹ́ yìí pọ̀, mo tún máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mi lọ.

Kẹ̀kẹ́, kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí mi ò lè gbàgbé tí mo sì mọ̀ bó ṣe máa ń gùn. Kódà mo tún ti gùn lóni lóní. Nígbà tí ọ̀rẹ́ mi kan tí a yàn ṣiṣẹ́ ní ilé ìwé tó gbé kẹ̀kẹ́ wá sí ọ̀dọ̀ mi, mo sì tún gùn wò ó. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún tí mo ti gùn kẹ̀kẹ́ kẹ́yìn, mo tún ní pé kí n tun fi ṣe ìdánwò ara lónìí. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ jù lọ tóri pé ìgbà tí mo fi ń gùn àwọn kẹ̀kẹ́ rally, ni mo ń gùn n gbá yẹn. Mo sì torí kẹ̀kẹ́ ní àwọn ọ̀rẹ́ oríṣiríṣi, tan maa n fe gùn kẹ̀kẹ́. Mo tún fi kẹ̀kẹ́ rent fún àwọn ọ̀rẹ́ mi gan tí mo tún fi ń pa owó. Ó jẹ́ ǹkan tí mo ń gùn kí n sì tó kọ́ kẹ̀kẹ́ yìí, a o ná mi n wàhala diẹ̀. Ṣùgbọ́n Olúwa gba gbògbo ogo pe a mọ̀ ń gùn lónìí.

Ìjiyàn jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí rárá. Mi ò nífẹ̀ẹ́ sí ká mọ̀ jíyàn tí mo bá ń sọ̀rọ̀ lọ tàbí mo ń sọ̀rọ̀ fẹ́ níyàn, tàbí nǹkan kan pa mí pọ̀ pẹ̀lú ènìyàn tẹ́ ènìyàn bá ń jìyàn. Mo máa dáa lé fún láti lè sọ gbogbo nǹkan tó fẹ́ sọ tán torí mo jẹ́ nǹkan tó kórìíra ìjiyàn. Mi ò fẹ́ràn ìjiyàn rárá bí i tí n wu ò mọ. Ìjiyàn jẹ́ ìwà burúkú kan tí àwọn èèyàn o mọ̀ pé ó burú jáì, tí àwọn èkín fi ń gbà yàn gbọ́ tàbí nífẹ̀ẹ́ ènìyàn mọ́. Nígbà tí èèyàn bá ń jìyàn ní gbogbo ìgbà lórí nǹkan tí ó mọ̀ tàbí nǹkan tó mọ̀, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kórìíra ènìyàn tàbí kí wọ́n nífẹ̀ẹ́ ènìyàn kúrú. Ìjiyàn kò dárara, mi ò sì ní gbà fún àwọn ọmọlúàbí láti máa jìyàn torí ìjiyàn jẹ́ nǹkan tí ó mọ mú ìkórìíra wá láàrin àwọn ènìyàn.

Orin tí mo fẹ́ràn jù èmi gan fẹ́ràn orin, mo fẹ́ràn orin gan. Mo máa ń kọ orin, mo sì máa ń ta dúdú. Orin jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ tí mi ò kí n ṣe ò le ṣa lábà láì mọ̀ gbọ́ orin lójoojúmọ́. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí mi ò le ṣà láì mọ̀ gbọ́ ní ojoojúmọ́. Orin dára gan, ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ wá àti ìtúràwá bá ènìyàn. Pápá jù láwọn orin bíi jùjú, bíi fújì, bíi reggae, bíi, à, bíi orin Ọlọ́run, bíi gospel. Ó máa ń jẹ́ kí inú ènìyàn dùn, àti fun bíi rap, bíi 2pac. Àwọn orin tí mo máa ń gbọ́, mo tún ti gbọ́ orin gan lọ́nà ìdarí. Ó jẹ́ ǹkan tí mi ò ṣà láì, tí mi ò le ṣe láti má gbọ́ lójoojúmọ́ kan. So, nídi èyí mo ní, mo ní ìfẹ́ sí orin gan.

Mo máa ń pàrọ̀ ókan papa jùlọ tí mo bá rí nípa iṣẹ́, tí iṣẹ́ bá pọ̀ tàbí tí iṣẹ́ bá nọ́ni ní wàhálà tí kò jẹ́ nǹkan tí a lè ṣe ní kọ̀mọ̀ kọ̀mọ̀ ni kíákíá. Mo máa ń fàyè sílẹ̀ láti lè tún rò dáadáa kí n tó, fi ara ṣiṣẹ́ torí ara kì í sòkúta. Ìyẹn sì gbọdọ̀ lo ara ẹ dáadáa torí ọjọ́ ọ̀la, ọjọ́ iwájú, ọjọ́ ìsinmi. Mo jẹ́ ènìkàn tí mo máa ń ro tèmi mọ́ téyàn tí mo sì máa ń ro tàra mi gan pẹ̀lú, pàápàá jùlọ bí ara mi ṣe rí àti ohun tí mo ń jẹ́. Mo máa ń pàrọ̀ ókan mi gẹ́gẹ́ bí ènìyàn. Èèyàn nílò láti pàrọ̀ ókan èèyàn lórí nǹkan tí ó bá dára ń gbá mi tàbí nǹkan tó lè fa ìjàmbá àti ìfàṣẹ́yìn wá. Mo máa ń pàrọ̀ ókan mi gidigí gàn.

À, adéhùn jẹ́ ǹkan tí èeyàn ò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú. Mo máa ń ka adéhùn dáadáa, pàápàá jùlọ tí nǹkan bá da èmi àti ènìyàn papọ̀. Torí ènìyàn burú gan, mo máa nílò láti ka gbogbo adéhùn nílẹ̀ṣọ̀ọ̀ṣẹ́ láti mọ ìru èyí tí mo máa bu wọ́ lu. Èyí tí kò bá ti tẹ́ mi lọ́hun, mo máa gbé sẹ́ gbẹ́ kan torí mi ò fẹ́ ǹkan tó máa pa mi láraà tàbí kó máa mú ìfàṣẹ́yìn tàbí ìkùnsún ni wá. Torí nínú ní díẹ̀ yìí, mo má ń, mo máa ń fi ààyè sílẹ̀ láti mójútó àti láti ka àwọn adéhùn kótó di pé mo máa tẹ̀síwájú nínú ìrìnàjò rẹ̀. Adéhùn jẹ́ ǹkan tí a gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú, tó sì jẹ́ ǹkan tó ti wà láti ayé dáadáa wá tí gbogbo èeyàn o sì mọ̀ pé kò yẹ kí a mọ́ fọwọ́ yẹpẹrẹ mú.